Mo máa ń pèsè àwọn ohun èlò mi ní ẹ̀jẹwọ́́n ní ẹ̀jẹwọ́́n. Nípa kí n pèsè ohun èlò tó jẹ́ ti ilé ìwẹ̀, màá pèsè ti è sí ilé ìwẹ̀. Ohun èlò tó jẹ́ ti ilé ìdáná, màá pèsè rẹ̀ sí ilé ìdáná. Ohun èlò tó sì jẹ́ ti yàrá ìgbàlejò, màá pèsè rẹ̀ sí yàrá ìgbàlejò. Ohun èlò tó jẹ́ ti yàrá ìbùsùn, màá pèsè rẹ̀ sí yàrá ìbùsùn. Ohun èlò tó sì jẹ́ yàrá ìgbàlejò, màá pèsè rẹ̀ sí yàrá ìgbàlejò àti ti yàrá ìgbafẹ́. Mo pèsè gbogbo ohun èlò mi sí àwọn ààyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí mo ti máa ń lò wọ́n láti jẹ́ pé tí mo bá fẹ́ ní ìlò si, kò ní jẹ́ pé màá mọ dààmú kiri láti rí mú.

Mo fẹ́ràn kí mo mu coffe lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn coffee fún àwọn ìdí tó pọ̀. Àkọ́kọ́ ni pé mo fẹ́ràn àwọn òórùn àgbedun tí coffee máa ń gbé sí mi ní ọ̀kan. Èyen jẹ́ àkọ́kọ́. Ẹ̀kéjì, mo fẹ́ràn àádùn cofi lẹ́nu dára dára. To bẹ́ẹ̀ gẹ́, cofí sì jẹ́ nǹkan tí mo máa ń fẹ́ràn ní mímu ní gbígbóná. Mo máa ń mú ní òwúrọ̀ kùtùkùtù kí n tó jáde lọ sí ibi iṣẹ́ yálà nínú ooru ní àbí ní inú òtútù nígbà tí màá sì pèsè àwọn de lọ́wọ́ tí màá tún gbé lọ sí ibi iṣẹ́ nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́ tí màá mọ yọ mú dere dere.